Ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alabasisepo mi je nkan ti o se pàtàkì, ni ti o je pe emi mu ni okunkundun púpọ̀. Nítorí pé tí ò bá sí ìbáṣepọ̀ láàárín àwọn ta jọ ń ṣisé, iṣẹ́ náà kò lè yọrí sí dáadáa. Torí pé yobá bo, won ní àgbájọwó lọ́wọ́ fí n mọ́, tí èèyàn bá sì jọ ní gbólóhùn ọ̀kan tí kò sí ìrẹ́pọ̀ láàárín àwọn tá jọ ń ṣe nǹkan, irú iṣẹ́ ti won ṣe náà yóò ní ààyè. Nítorí náà èmi ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ mi ta bá jọ ń ṣisé. Mo ṣẹ́ ní ọ̀rànyàn, mo sì ṣẹ́ ní ọ̀kọ̀ọ̀kan, mo sì mu ni okunkundun. Nítorí pé òun tí ó se pàtàkì ni kí ènìyàn lè ṣe àṣeyọrí nídìí iṣẹ́. Àgbagà irú iṣẹ̀ tí a ti a wa ń ṣe ti oje pe ewu po mbẹ́. Iru ìgbà ti eyan o ba ti ni ti eyan o ba ti re, pẹ̀lú àwọn teyan ba sise, oríṣiríṣi ìṣòro ni eyan le koju, oríṣiríṣi ìṣòro ni osi le wa ye ni ile iṣẹ́ náà tó sì lè fa kí ìjàǹbá lọ́kọ̀ọ̀jọ̀kan ko má ṣẹlẹ̀, tàbí kí èèyàn mo lọ́jútu iṣẹ́.

Nígbà tí ó bá rẹ̀ mí, èmi mú ìsinmi ní ọ̀kunkundun. Kódà kó tó di pé ó rẹ̀ mí gan, lèmi ti máa ń sinmi. Torí pé ìsinmi ó ṣe pàtàkì, ó ṣe kókó kí ara lè bá máa yá yágíyágí, kí ara lè bá ṣe jọmujọmu. Ìsinmi ó ṣe pàtàkì nígbà tí èèyàn bá ṣiṣẹ́, tí èèyàn tí ṣiṣẹ́ lọ́pọ̀ yanturu fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tí eeyan bá ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà, èèyàn nílò láti sinmi. Nítorí pé ìlera oun ní ọrọ̀. Nígbà tí ara o ba gbé dáadáa, nígbà tí ara bá kù díẹ̀, ni máa ń, ni maa ń fa kí kọ́ rẹ eeyan kí èèyàn o sì má lè ṣe boseyẹ kí èèyàn ò ṣe. To jẹ pé tó bá di bí ọjọ kejì láti lọ ṣiṣẹ́, èèyàn le mọ ni àǹfààní láti ṣiṣẹ́ bó ṣe yẹ́ kí èèyàn ò ṣe mọ́. Nítorí pé èèyàn ti lo ara eeyan ni ilokulo, èèyàn sì ti fi ìlera èèyàn, èèyàn ti fi ṣeré. Ìsinmi dà púpọ̀, ó máa ń jẹ́ kí ara o ní okun sí i, kí ara o mú agbára sí i. O si máa ń jẹ́ kí èèyàn ó lè ṣe àṣeyọrí nídi iṣẹ́. Tí èmi bá fẹ́ sinmi, màá wà ǹnkan tí ara mi ń bùkátá sí ní àsìkò náà bí i omi àbí ǹnkan ẹlẹ́rìndòdò tí ó bá tutu díẹ̀ níwọ̀nba. Tàbí tó bá ṣe pé oúnjẹ ni ó bá ń ṣe mí bíi kí n jẹ ní àsìkò náà, tàbí èso, èmi máa n bùkátá sí ǹnkan yìí ní àsìkò tí mo bá ti ṣiṣẹ́ tí mo sì, tí mo sì nílò láti sinmi. Ìgbà mií sì wà tó jẹ pé kí ǹ kan fi ẹyìn lélẹ̀, ni ara mi bùkátá sí, ìgbà míi sì wà tó jẹ pé kí n sùn ni ara mi bá bùkátá sí. Nǹkan ara mi bá bùkátá sí ní àsìkò, ni mó ń sọ ǹnkan tí màá ṣe nígbà tí mo bá fẹ sinmi.

Yíyanjú ìṣòro ẹ̀rọ ayárabíàsá wà jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Niwon ìgbà tí eeyan bá bu kata sí lílò rẹ̀, ihuǹ tí ó sì máa ń sábà ṣẹlẹ̀ ni pé, ó máa ń ṣẹ́ sègè sègè ní àsìkò tí àwọn ètò orí rẹ̀ tí ó bá ti dàru. Tí ó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀, èmi máa ní láti lọ sí orí alẹ́ ero ayélujára láti wádìí kíni ihun ti o ṣẹlẹ̀. Tí ó bá jẹ́ ǹkan tí mo le yanjú fúnra mi, màá lo ìtọ̀nà yìí láti fi yanjú rẹ̀. Ti o ba si je nǹkan ti wun o le se, ma mu lo fún àwọn ti won mo nípa re, ti won o se. Àmọ́ ihuǹ tí ó máa ń sábà ṣẹlẹ̀ ni pé èmi kí n bú kata sí í kí n mu ero ayárabíàsá mi ṣe àtúnṣe. Nítorí pé ihuǹ tí máa ń ṣẹlẹ̀ ni pé, i máa ń sábà bájẹ́ sí kọ̀já bi ó ṣe wá.